Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi dán mọ́ran, a ní ìbáṣepọ̀ tó, tó dára. Nítorí àjọ máa n ṣe dáadáa síra wa. Ẹ̀mi ati olórí iṣẹ́ mi rẹ gan. Ọ̀rẹ́ là wọ́n eyan sa bá mọ̀ pé wa nítorí a máa n jọ́ se nkan papọ̀. Wọ́n dẹ̀ máa n fi ọ̀pọ̀lọpọ̀ isẹ́ lọ̀ mi. Nítorí náà a ní ìbáṣepọ̀ tó dán mọ́ ran tó dẹ̀ dára. Ó sì dára kí ènìyàn máa ní pẹ̀lú oga ibi se ènìyàn. Oga mi sì jẹ́ eǹi kan tí ó bẹ̀rù ọlọ́run tó dẹ̀ like kọmọkọ́ ènìyàn mọ́.

Gíga tó ga tó, gíga tí mo ga tó ìgbà ọ̀dọ̀n mi ga púpọ̀ ṣùgbọ́n mo ṣì rọra ga díẹ̀. Ọ̀dọ̀ wò dára. Ìgbà tó gbẹ̀yìn tí mo wé yẹ kí gá mi wọ ní oṣù tó lọ ni mo yẹwó ó dà jẹ́ ọ̀dọ́. Èmi fi pé ìgá náà ṣùgbọ́n mo dà ẹ́, mo ga díẹ̀ níwọ̀n ọba.

Irú etígbo wọ̀ ní ọ máa ń lò? Etígbo tí mo máa ń lò ní, tí mo sọ pé tan ba pè mí lẹ́ẹ̀kan máa, máa dáhùn. Mo jẹ́ eeyaǹ kan tí kò kìí, tí kò kì í kọ ọ́rọ̀ tí èèyàn bá sọ àbí tí kí ó ti so wípé kọ yé òun ọ̀ gbọ́. Kò sí gbá ki gbá tan ba pè mí tí mi ní dáhùn, etígbò gidi ni mo ń lò.

Ṣé o máa ń fi ìdáàbò bò ohun ṣara? Hmm, mo máa ń lo lẹ́kọ̀ọ́ kan báyìí tí maa ń jáde àbí igba ti ń bá ń jáde lọ sí ibi kan tó, tó lápẹ́rẹ́ tí mo bá fẹ́ dùn wo dáadáa mo máa ń lo. Ṣùgbọ́n kí ṣe gbogbo igba? Mo máa ń lo nígbà tí mo bá ń lọ sóde àbí tí mo bá fẹ́ lo wo eeyan tó ṣe pàtàkì sí mi, mo máa ń lo. O máa jẹ́ kí eeyan run, òòrùn gidi jáde.